Nígbà wo ni o kẹyin lọ rí dókítà? Ó ti pẹ́ tí mo ti lọ rí dókítà kẹ́hìn o, torí pé kí ni Ọlọ́run fún mi ní àlàáfíà, mi ò sì ṣe àárẹ̀ kankan tán. Kí mo fẹ́ lọ rí dókítà fún nígbà tí àlàáfíà ti wa. Ṣùgbọ́n tọ, àwọn ẹlòmíràn a ni èèyàn o lọ rí dókítà kí èèyàn ṣe àwọn àlàáfíà wò. Ṣùgbọ́n lọ́dọ̀ tẹ̀mi o, mi ò rò po ní dì.

Ó ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Àwọn ilé ìdárayá ó jẹ́ ǹkan tó ṣe pé lọ́dọ̀ tèmi kò jẹ́ ǹkan tó wúlò púpọ̀ mí ó ṣi ní ìforúkọ sílẹ̀ ní ibi kọ̀ọ̀kan nínú rẹ̀. Àwọn ẹlòmíràn sọ pé ilé ìdárayá ìforúkọ sílẹ̀ ní mọ́ múyàn ló ní gbogbo igba tó ti ń bá tiẹ wa lọ kíni mo fẹ́ lọ se lọ́un. Torí rẹ ni ilé ìdárayá yóò jẹ́ ǹkan kan lọ́dọ̀ tèmi kò sì jẹ́ ǹkan kan tèmi mọ̀ pé ẹni ǹkan sí rẹ̀

Ṣé o mọ̀ náà sáré? Ṣé o mọ̀ náà sárẹ? Ṣé o mọ̀ náà sáré? Sẹ̀, èmí jẹ́ nǹkan tó jẹ́ pé òdì dandan k'eyan náà. T'éèyàn bá fẹ́ àlàáfíà ara rẹ, yóò na sẹ̀ yóò sì na rà gan. Torí pé kíni o wà lára nǹkan tó mú ara èyàn náà tó sì mú ara èyàn dá síkẹ́ síkẹ́ síkẹ́.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ohun náà ni rice and beans. Mo fẹ́ràn rẹ̀ gidi torípẹ́ kí ni ọlọ́únjẹ tó jẹ́ láti kékeré, àwọn òbí ọ máa ń sè é, à sì máa ń gbádùn rẹ̀. Kódà mo lè jẹ́ lárò, mo lè jẹ́ lọ́sàn, mo lè jẹ́ lálẹ́. Kò sí ìgbà tí mi ò lè jẹ́ rice and beans kí n sá ti rí oúnjẹ òhun ni títí te mí.